Mo máa ń jẹun alẹ́ ní àkókò tó yẹ ní ojoojúmọ́. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń jẹun alẹ́ ní àárín ago mẹ́je alẹ́ sí mẹ́jọ alẹ́ torí kí n lè bá túrà kó tó di wípé mo ń sùn.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́. Mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ nítorí ó máa ń bùkún ìmúra mi. Tí mo bá múra tán ó máa ń jẹ́ kí ìmúra mi kó rẹwà dáadáa. Ó sì máa ń wọ ago ọwọ́ tí ó gbé owó lórí torí bí a bá ṣe rìn láṣẹ kó ni. Ago ọwọ́ sì máa ń bùkún ẹwà ìmúra mi tí mo bá ti múra tán.

Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ gúúre nítorí wípé ó ní àwọn èròjà sára lóore tó pọ̀ púpọ̀ ó sì máa ń sun omi tí èèyàn bá ń sè é jáde. Kò kí ń ṣòro àti sè, ó sì máa ń sára lóore tó pọ̀ dáradára. Mo sì tún fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ guurè nítorí wípé kò kí ń ṣòro fún mi àti sè é kò sì wọ́n, kò gbowó lórí ó dínwó. Ó sì sára lóore lọ́pọ̀lọpọ̀.

Mo ma n ṣiṣẹ́ fún wákàtí mẹ́sàn-án lójúmọ́, nítorí pé mo ma dé ibi iṣẹ́ mi ní ago mẹ́jọ àárọ̀, mo sì ma n kúrò ní ago márùn-ún alẹ́. Wákàtí mẹ́jọ ni mo ma fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Mo ma délé ní ago márùn-ún ìrọ̀lẹ́, ma sì dáná, màá palẹ̀ inú ilé mọ́, màá jẹun, màá sùn tó fi dé ago méje àárọ̀ ọjọ́ keji.

Tí mo bá wo ìwà tó nílò àforíjìn, mo máa ń tọrọ àforíjìn lọ́wọ́ ẹni tí mo bá ṣẹ̀ nípa kí n bẹ̀bẹ̀, kí n sọ pé kí ẹni tí mo bá ṣẹ̀ kó má bínú, kí n sọ pẹ̀lẹ́, kí n sì tọrọ àforíjìn lọ́wọ́ ẹni tí mo ṣẹ̀ nípa ẹ̀bẹ̀ àti nípa ọ̀rọ̀ pẹ̀lẹ́.

Mo máa ń ṣe ìdúnàádúrà lọ́wọ́ ẹni tí mo bá fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀. Bí àpẹẹrẹ, tí ẹni náà wa pè nǹkan ní ọgọ́rùn kan, mo ma náà sí àádọ́ta náírà. Mo máa ń ṣe ìdúnàádúrà, tí ẹni náà bá pè ní eé kan, mo máa náà sí bóyá ìdámẹ́jì owó náà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíyá àwòrán, mo fẹ́ràn láti máa yàwòrán ara mi àti láti máa yàwòrán àyíká mi nítorí wípé mo fẹ́ràn láti máa tọ́jú, láti máa tọ́jú àwòrán náà nítorí ọjọ́wájú láti máa lè ba à rí i wò.

Ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, nítorí mo máa ń ṣe ṣẹ́f ní ojoojúmọ́ fún gbogbo ọ̀sẹ̀. Nítorí náà, ọjọ́ ìsinmi nìkan ni mo máa ń ráyè láti fún ara mi ní ìsinmi tí mi ò ní lọ sí ibi iṣẹ́ tí mi ò ní ṣe ẹ̀ kankan. Mo máa sùn, mo máa jẹun, mo sì máa fún ara mi ní ìsinmi. Mo máa sì máa múra láti lọ sí ibi iṣẹ́ lọ́jọ́ kejì.

Rárá o, mi ò kí n ṣiṣẹ́ láti ilé. Mo máa ń lọ sí ọ́fíìsì ni ní ojojúmọ́ láti lọ ṣiṣẹ́. Mi ò kí n ṣiṣẹ́ láti ilé. Mo máa ń lọ síbi iṣẹ́ mi láàárọ̀ lójoojúmọ́, màá sì dé ní ìrọ̀lẹ́ ọjọ́ náà tí mo bá lọ.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé kí n fi owó tó lápẹ̀rẹ̀ pamọ́ láti ṣín lọ, kí n lè bá dà á sí ìdí oko owó mi, kí oko owó mi lè bá bú yọ, kó lè bá bẹ̀rẹ̀ kejìgẹ̀ ju bó ṣe wà báyìí lọ. Bí mo bá ti fi owó tó lápẹ̀rẹ̀ pamọ́, tí owó náà bá ti pọ̀ dáadáa, mo máa dà á sí inú oko owó mi láti jẹ́ kí oko owó mi púpọ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ báyìí lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ nítorí ọjọ́ iwájú tí mo bá nílò owó pàjàwìrì. Owó tí mo bá rí lónìí, mi kì í fi gbogbo owó mẹwẹ wá jẹun. Mo máa fi pamọ́ nítorí ọjọ́ iwájú tí mo bá nílò owó lójijì tí n sì ní owó mi lọ́wọ́. Níbi owó tí mo fi pamọ́ ni mo máa ti lọ mú láti fi ṣe ètò ǹkan tí mo nílò.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé òhun ni iyàrá ìkàwé. Nítorí ibẹ̀ ni mo ti máa ń lọ káwé nígbà tí mí ó bá ní nǹkan kan tí mò ń ṣe tí mo bá ṣiṣẹ́. Ìwé tí mo máa ń ka, ó máa ń fún mi ní ọgbọ́n, ó máa ń bùkún ọgbọ́n àti òye mi nípa ayé. Ó sì máa ń jẹ́ kí n tún ní ìmọ̀ nípa oríṣiríṣi nǹkan tí mo mọ̀ tẹ́lẹ̀. Yàrá ìkàwé, iyàrá ìkàwé ni mo fẹ́ràn jù lọ nínú ilé mi.

Mo máa ń ní ìpàdé ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀, mo máa ń ní ìpàdé ní ọjọ́ Ajé, mo sì máa ń ní ìpàdé ní ọjọ́rú àti ní ọjọ́ ẹtì ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa tẹ̀lé òfin ìyára ọkọ̀ nítorí kí n lè bá dáàbò bo ara mi àti àwọn ènìyàn yókù tó wà lójú òpópónà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bọàrá nígbà tí mo bá fẹ́ sùn nitorí òtútù, àti nitorí kí òtútù má lè ba mú mi tí mo bá sùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí etíkun nítorí pé mo fẹ́ràn omi. Mo fẹ́ràn bí omi ṣe máa ń tutù lára, mo fẹ́ràn bí omi ṣe máa-- tó mi bá kan ara, bí omi ṣe máa ń rí lára. Mo fẹ́ràn láti lọ sí etíkun nítorí pé ó máa ń tutù, ó máa ń wà ní ìdákẹ́rọ́rọ́. Nígbà mìíràn tí orí mi bá kún àbí tí ó bá nílò kí n, àbí tí ó bá nílò kí n tú orí mi ká tí mo bá ti ṣiṣẹ́ tó pọ̀, tí mo bá nílò láti sinmi, mo máa ń fẹ́ràn láti lọ sí etíkun nítorí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti sinmi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa nítorí pé mo fẹ́ràn láti máa jọ́sìn fún Olúwa nítorí àwọn oore tó ti ṣe ní ìgbésí ayé mi. Mo sì fẹ́ràn láti máa dúpẹ́ lọ́wọ́ Olúwa gidi gan nítorí ó ń ṣe iṣẹ́ takuntakun ní ìgbésí ayé mi. Mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn fún Olúwa ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni mo sì máa ń kí ìrun ní ilé ìjọsìn ní ojoojúmọ́ nítorí pé mo fẹ́ràn láti máa jọ́sìn fún Olúwa, láti máa kí, láti máa yìn àti láti máa gbega fún oore rẹ̀ ní ìgbésí ayé mi.

Mo fẹ́ran àwọ̀ funfun jùlọ. Àwọ̀ funfun ni mo fẹ́ran jùlọ nítorí àwọ̀ funfun, ó túnmọ̀ sí ìmọ́tótó, ìlera àti nǹkan tí ó sí ẹ̀gbin níbẹ̀. Mo fẹ́ran àwọ̀ funfun nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ aṣọ mi funfun ni ó máa ń jẹ́. Bẹ́ẹ̀ ni àwọn ǹkan ìlò mi funfun ni ó máa ń sábà ń jẹ́. Nítorí pé mo ní ìgbàgbọ́ pé ẹni tí ó bá wà ní ìmọ́tótó tí ó ṣe dọ̀tí ló máa ń lo ǹkan funfun.

Mo fẹ́ràn orin ẹ̀mí. Mo fẹ́ràn orin ẹ̀mí nítorí pé ó máa ń jẹ́ kí i ní, ó máa ń jẹ́ kí n ní ìdàgbò nínú Ọlọ́run síi, ó máa ń lékún ìdàgbò mi, ó sì máa ń lékún ìdúpẹ́ mi ní ọ̀dọ́ Ọlọ́run. Mo fẹ́ràn orin ìgbàgbọ́ nítorí wípé ó máa ń mú mi súnmọ́ Ọlọ́run sí i ju àwọn orin ayé lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo nǹkan. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lo nǹkan kan, mo máa ń rí dájú pé o wà ní ipò dáadáa ń torí tí màá fi le tún lo ní ìgbà mìíràn. Mo máa ń lo nǹkan ní pẹ̀lú ìtọ́jú àti ìkẹ́ nítorí láti lè bá ríi pé mo tún lo ní ìgbà mìíràn.

Mo máa ń wọ aṣọ ìwọ̀sún mi tí àwọn elẹ́yìíbo pè ní nighty Òhun ni mo máa ń wọ lọ sùn. Aṣọ tó fẹ́lẹ́, tí kò ní fún mọ́ mi lára, tí kò sì ní wúwo ní ara mi. Òhun ni mo máa ń wọ. Tí atẹ́gùn tí ó fi wọlé sí mi lára tí máa fi le sun orun àlàáfíà. Òhun ni mo máa ń wọ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Àmọ́ kí n tó lọ sùn, o máa rí wípé mo san ara mi nítorí wípé mo ti ṣe iṣẹ́ lọlé àti arọ. Tí mo bá wá san ara tán tí mo jẹun tán, màá wá lọ sùn.

Bẹ́ẹ̀ni mo ti lu etí mi. Kódà, etí méjì ni mo lu ni ẹkọ̀kan etí mi. Mo fẹ́ràn láti máa lu etí nítorí wípé mo fẹ́ràn láti máa lo ohun ọ̀ṣọ́ sí etí mi torí ó máa ń mú mi rẹwà síí nígbà tí mo bá lò ó.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sí ara. Nítorí tí mo bá fi ìpara sí ara, ó máa ń mú kí ara mi dán sí, kí ara mi sì wà ní, kí àwọ̀ ara mi kó máa yọ kó sì máa dán sí kó sì wà ní ìlera pípé. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá wẹ̀, tí mo bá fi ìpara para, ó máa ń mú kí ara mi ṣápa kó máa funfun. Àmọ́ tí mo bá ti fi ìpara para, ó máa ń mú kí ẹwà ara mi kó jáde sí i. Kò sì ní mú kí kòkòrò mú mi lára.

Hmm, èso tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ọsàn. Mo fẹ́ràn láti máa jẹ ọsàn nítorí wípé gbogbo ìgbà tí mo bá jẹ ẹ́, ó máa ń fọ idoti inú ara mi dànù. Ó máa ń jẹ́ kí ara mi wà ní ìlera tó péye. Ó sì máa ń fún mi ní oríṣiríṣi, ó máa ń dùn, ó máa ń dùn, ó sì máa ń fún ara mi ní oríṣiríṣi èlò nǹkan àṣaralóore tó nílò láti wà ní ìlera pípéye. Ó sì máa ń rán mi lọ́wọ́ láti jẹ́ kí ojú mi kó máa ríran dáadáa.

Oríṣìíríṣìí ojú òpó ayélujára ni mo wà. Mo wà ní ojú òpó ayélujára WhatsApp, mo wà ní ojú òpó ayélujára Facebook, mo sì tún wà ní ojú òpó ayélujára Twitter àti ojú òpó ayélujára Instagram.

Ní òwúrọ̀ kankan tí mo bá ti dé, mo máa ń gbàdúrà sun Olódùmarè tó sọ mi jí ní ayọ̀ àtàlafia Mo máa ń dúpẹ́ Olódùmarè tó sọ mí jí. Mo máa ń lọ wẹ ní àárọ̀ tí mo bá ti dé. Lẹ́yìn ìgbà tí mo bá gbàdúrà tán, màá fọnu, màá wẹ̀, màá dáná oúnjẹ tí mo máa jẹ, màá tún ibùn sun mí ṣe àti yàrá tí mo ń sùn, màá sì múra, màá, màá múra ìbúṣẹ́

Àkókò tí mo máa ń lọ sùn ò pé oríṣìíríṣìí. Nígbà mìíràn, màá sùn ní aago mẹ́jọ àbí mẹ́sàn alẹ́, nígbà míràn, mo màá sùn ní aago mẹ́wàá alẹ́. Tí mo bá tètè se nǹkan tí mo fẹ́ ṣe tán, tí mo bá dé láti ibi iṣẹ́, màá sùn ní aago mẹ́jọ sí mẹ́sàn alẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ íta gbangba nítorí ó máa ń fún mi ní àǹfààní àti ayé láti ṣalábàápàdé oríṣiríṣi àwọn oníbàárà. Ó sì máa ń fún mi ní àǹfààní láti tún ta ọjà mi ju, ó máa ń fún mi ní àǹfààní láti túnbo ta ọjà mi ju ìgbà tí mi wá níta gbangba lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó. Mo fẹ́ràn láti máa jó nítorí wípé bo ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jó, ó máa ń mú inú mi dùn, ó sì máa ń mú ara mi dá gágá gá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn tí inú mi ò bá dùn àbí tí inú mi bá bàjẹ́, tí mo bá jó, ó máa ń mú ìbànújẹ́ kúrò lára mi, ó sì máa ń mú kí ara mi yá gágá gá si.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Nítorí mo fẹ́ràn ìlera ara mi púpọ̀. Fún ìdí èyí, mo máa ń jẹ oúnjẹ tó máa mú ìlera bá ara mi. Mi ò kì í jẹ oúnjẹ tí mo bá rí, mo máa ń jẹ oúnjẹ tó bá wù mí ní àsìkò tó wù mí.

Bẹ́ẹ̀ni, wifi mi yára yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà lórí Íńtánẹ́ẹ̀tì, tí mo bá ń wo àwọn fídíò àbí àwòrán, gbogbo ǹkan tí mo bá ṣe ó máa ń yára kò kí n takú.

Oríṣìíríṣìí ibi ni mo ti máa ń ra ǹkan. Ní ìgbà mìíràn, mo lè ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń lọ sí ọjà àbí kí n lọ sí àwọn ṣọ́ọ̀bù kéékèèké láti lọ ra ǹkan.

Rárá o, mi ò tíì lẹ́ ẹni kan kúrò ní iṣẹ́ rí. Nítorí gbogbo àwọn alábàṣiṣẹ́ mi, ìni wọ́n, ìwà wọ́n da, wọ́n ní òótọ́, wọ́n sì ṣe é fi ọkàn tán. Inú mi máa ń dùn gbogbo ìgbà tí emià tí wọ́n bá ti jẹ́ ń ṣiṣẹ́. Gbogbo wọn ni wọ́n lòótọ́, kò sì sí ẹni kankan nínú wọn tó dà mí rí.

Irántí ìgbà ọmọdé mi ó pọ̀ gan. Àkọ́kọ́ ná, mo rántí ìgbà tí a máa ń ta táyà kiri àdúgbò. Elékeji mo rántí ìgbà tí a máa ń ṣe eré, eré lọ́tunlósẹ̀, àti ìgbà tí a máa ń lọ wo fíìmù ní ilé àwọn ọ̀rẹ́ wa.

Oríṣiríṣi ibi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Nígbà mìíràn, mo lè fi kọ́kọ́rọ́ mi sínú àpamọ́wọ́ mi tí mo máa ń mú lọ sí ibi iṣẹ́. Tàbí nígbà mìíràn tí ènìyàn bá wá mi bọ̀ wá lé tí mo sì fẹ́ lọ sí ibi iṣẹ́, mo máa fi kọ́kọ́rọ́ mi sí ojú fèrèsé tí ẹni náà yóò fi wọlé ní rọrùn.

Ìrọ̀rí méjì ni mo máa ń lo. Mo máa ń fi kan sí ibi ìgbérí mi tí mo bá fẹ́ sùn. Mo sì máa ń dì mọ́ kan, mo máa ń fi kan sí ibi àyà mí, màá dì mọ́ tí mo bá fẹ́ sùn. Nítorí náà ni mo fi máa ń lo ìrọ̀rí méjì.

Oríṣiríṣi ìdojúkọ ló wà ní ibi iṣẹ́. Ni àkọ́kọ́, a ti máa tètè dé lọ sí ibi iṣẹ́ ìdojúkọ kan. Ni èkejì, kí a máa parí iṣẹ́ ní aago tí kò yẹ ká parí, torí nígbà mìíràn súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ máa wà tí a bá ń lọ sílé. Elẹ́ẹ̀kẹta, òun ni tí iṣẹ́ bá pọ̀ ju agbára mi lọ, tí kò sì sí ẹnìkan tó máa bá mi fi ọwọ́ kun. Iṣẹ́ náà máa pọ̀ ju agbára mi lọ. Àwọn àdojúkọ tó wà ní ibi iṣẹ́ ni.

Mo fẹ́ràn alẹ́ ní inú àkókò ọjọ́, nítorí alẹ́ ni mo máa ń fẹ́ ń sinmi tí mo bá ti ṣiṣẹ́ lọ ní àti àárọ̀ kùtùkùtù.

Àwọn áàpù tí mo máa ń lò jù ni WhatsApp, Instagram, Facebook àti Twitter. Àwọn ni áàpù tí mo máa ń lò jù bẹ́rẹ́ ẹni bá ni sọ̀rọ̀ mọ́

Oríṣìíríṣìí ìlànà ìpolówó ni mo ní. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń polówó àwọn ọjà mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bíi WhatsApp àti Instagram. Ni ọ̀pọ̀ ìgbà mo sì máa ń gbé àwọn ìpolówó mi lọ sí orí ilẹ̀ sí ojú, àbí kí n lọ sí ọjà láti lọ polówó àwọn ọjà mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọrùn nítorí ẹlẹ́sìn mùsùlùmí ni mí. Nínú ìlànà ẹ̀sìn mi, ó pọn dandan fún obìnrin láti bo orí kéré gidi ara rẹ̀. Fún ìdí èyí, mo máa ń wọ ìbọrùn láti fi bo orí mi gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn mi.

Ó ti pẹ́, ó ti pẹ́ tí mo ti sunkún gbẹ́yìn. Nítorí wipé láti ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn, nnkan tí ó ń mú inúu mi dùn ni ó máa ń ṣẹlẹ̀ sí mi. Mi ò kí ń ní ìdí láti sunkún, nítorí náà ó ti pẹ́ tí mo ti sunkún gbẹ́yìn.

Mo fẹ́ràn ojú ọjọ́ nígbà tí òòrùn o bá mú, nítorí wípé ó máa ń jẹ́ kí inu ilé ko tutù dára dára, ó sì máa ń jẹ́ kí iṣẹ́ tí ẹ̀yàn bá ń ṣe kó lọ ní ìrọwọ́rọsẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì torí kó lè bá ranmi lọ́wọ́ láti máa ríran dáadáa. Mo máa ń wọ gíláàsì nítorí wípé mo ní arun ojú, àti láti jẹ́ kí gbogbo ìdọ̀tí ojú ọ̀nà kó máa kún sínu lójú tí mo bá ń rìn lójú ọ̀nà. Ó máa ń dáàbò bo ojú mi.

Rárá o, mi ò kí ń ṣe iṣẹ́ jú wákáti lọ. Àṣìkò tó bá yẹ kí n parí iṣẹ́, òun náà ni mo máa parí rẹ̀. Nítorí pé, àṣìkò tó bá yẹ kí n bẹ̀rẹ̀, náà ni mo máa bẹ̀rẹ̀. Mi ò kí ń ṣe iṣẹ́ jú wákátí tó yẹ kí ń ṣe lọ, nítorí ìlera ara mi kò gbé bẹ́ẹ̀.

Aago mẹ́jọ ni mo fi àkókò ọ́fíìsì mi sí náà, nítorí pé mo fẹ́ràn láti tètè máa jí dé ọ́fíìsì láti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ mi. Nítorí náà mo fi fi sí aago mẹ́jọ.

Rárá, mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí pé mo ní ìgboyà, mo sì máa ń ní ìfọ̀kànbalẹ̀ ní gbogbo ìgbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mi ò kí ń bẹ̀rù rárá.

Batiri fóònù mi ó máa ń dúró dáadáa nitorí pé bátírì fóònù mi ó jẹ́ gidi. Tí mo bá charge fóònù mi nísìnyí, bátírì fóònù mi ó lè lo ọjọ́ kan ti mi o sí tun ni kíi bọ́námọ́ ní ọjọ́ náà. Nítorí èyí, bátírì fóònù mi ó máa ń dúró dáadáa.